Èyí ni abala ọ̀rọ̀ tí ó kúnrẹ́rẹ́ nípa pàtàkì àti ìwúlò ìmọ̀ nípa títún nǹkan ṣe ní èdè Yorùbá. Àṣà títún nǹkan ṣe kó kọ́rọ́ sí ìfowópamọ́ àti ìdàgbàsókè. Ní ayé òde òní, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti sọ àṣà títún nǹkan ṣe di ohun ìgbàgbé àti di ẹni tí ó máa ń kánjú ṣe nǹkan nù tí ó bá ti bàjẹ́ di ẹ, dípò kí a wá ọ̀nà láti tún nǹkan ṣe. Èyí yàtọ̀ pátápátá sí bí àwọn bàbá ńlá wa ṣe ń gbé ayé wọn, wọ́n kì í tètè sọ́nkán nù, wọ́n mọ̀ pé kò sí ohun tí kò wu lọ́, àfi èyí tí a kò tí ì mọ ibi tí a ó lò ó sí. Nínú àpilẹ̀kọ yìí, a ó ṣe àgbéyẹ̀wò lórí ìdí tí ìmọ̀ nípa títún nǹkan ṣe fi ṣe pàtàkì àti bí ó ṣe lè ṣe ànfààní fún wa nínú ọrọ̀ ajé àti ìgbésí ayé wa ojoojúmọ́. Ìfowópamọ́. Ìkíni ìfowópamọ́ ohun àkọ́kọ́ tí ohun àkọ́kọ́ tí ìmọ̀ yìí máa ń ṣe ni pé ó ń ran ènìyàn lọ́wọ́ láti tọ́jú owó nígbà tí ohun èlò ilé bí fífẹ́, rédíò tàbí aṣọ bá bàjẹ́ di ẹ, kò pọn dandan kí a kí a ra tuntun lẹ́sẹ̀kẹsẹ̀. Tí a bá ní ìmọ̀ díẹ̀ nípa bí a ṣe ń tún nǹkan ṣe, a lè fi owó díẹ̀ tún un ṣe dípò kí a ná owó gbuuru láti ra òmíràn. Bí owe Yorùbá ṣe sọ, "owó tí a bá tọ́jú bí ẹni pé, á pa á ni."